Bẹ́ẹ̀ni, WiFi mi yára púpọ̀ gidi gan, torí tí nẹ́tíwọ́kì MTN àti nẹ́tíwọ́kì Airtel ti kò bá da, mo máa ń tètè yára. Connect, a, mii rántí connect ni o. Aláàbí.

Bẹ́ẹ̀ni, mo ní gíláàsì ọ̀hún, mo sì máa ń fẹ́ràn láti lò púpọ̀ níwọ̀n ìgbà tí mo bá ń jáde lọ tàbí tí mo bá ń jáde pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi nítorí kí Òòrùn kó má ba à wọ̀ mí ní ojú. Mo fẹ́ràn púpọ̀

Bẹ́ẹ̀ni, mo máa ń kojú àwọn ìṣòro mi níbi iṣẹ́ fúnra lára mi. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ìṣòro tí mo máa ń sábà dojú kọ níbi iṣẹ́ mi, ó máa ń yà mí lẹ́nu gidi gan, tó jẹ́ pé èmi gan máa padà ń fi àwọn ìṣòro mi lọ àwọn tó bá jù mí lọ ní ẹnu iṣẹ́ láti sọ ọ̀nà tí máa gbà fún mi láti fi yanjú ìṣòro mi. Èyí ni àwọn bí mo ṣe máa ń kojú ìṣòro mi lọ́pọ̀lọpọ̀ ìgbà.

Bẹ́ẹ̀ni, mo jẹ́ ẹni tí kìí jẹ ẹran torí ẹran lọ́pọ̀lọpọ̀ ìgbà ó máa ń sábà ba eyín mi jẹ́ àti pé tí mo bá ń jẹ ẹran, èrìgì máa ń sábà, èrìgì máa ń dùn mi. Ìdí tí mi fi like àti máa jẹ ẹran nìyẹn.

Àwọn ìdojúkọ tó wà níbi iṣẹ́ mi o pọ̀ janturu, tó jẹ́ pé kò kín múnú tèmi gan dun. Lọ́pọ̀gbà àsìkò tó bá jẹ́ ọdún àbí ti àwọn ẹlẹ́ṣìn mùsùlùmí tí wọ́n ń ṣe ọdún, àsìkò yìí ni ìdo ehn àwọn ìdojúkọ tí mo má ń sábà rí, o má ń sábà wáyé.

Mo fẹ́ràn kí máa mu tíì púpọ̀púpọ̀ torí ó dáa láti fi jẹ búrẹ́dì. Tí mo bá sì fi jẹ búrẹ́dì, a máa fún mi ní okun àti agbára, ìdí tí mo fi láìkì a sì máa mu tea lọ́pọgbà tí mo bá ti fẹ́ jẹ búrẹ́dì torí búrẹ́dì àti tíì ọ̀rẹ́ kankan náà ni wọ́n.

Bẹ́ẹ̀ni, mo ti gun ọkọ̀ ojú omi rí. Mo sì fẹ́ràn láti máa gun ọkọ̀ ojú omi torí nígbà tí mo fẹ́ lọ kí bàbá àgbà ní abúlé wọn, màmá mi àti bàbá mi sọ fún mi wípé awiiiiia lè gun ọkọ̀ márosẹ̀ bọ, ṣùgbọ́n ọkọ̀ ọkọ̀ ojú omi ni a máa gùn dé abúlé bàbá torí àwọn ará abúlé bàbá, ọkọ̀ ojú omi ni wón fẹ́ràn láti máa gùn. Ìdí nìyí tèmi náà fi láìkì tí mo fi fẹ́ràn àti máa gun ọkọ̀ ojú omi lọ́pọ̀ ìgbà tí mo bá ti fẹ́ lọ kí bàbá àgbà.

Àgbéyẹ̀wò iṣẹ ti mo ṣe keyin, o dara pupọ lọpọlọpọ tori mo fẹràn lati maa se iṣẹ àròpọ̀. Àròpọ̀ jẹ́ ọ̀kan lára àwọn iṣẹ́ tí mo fẹ́ràn gidigidi láti ilé ìwé àkọ́bẹ̀rẹ̀ mi títí tí mo fi dé ilé ìwé girama. Mo fẹ́ràn láti máa ṣe.

Ó máa ń rọrùn fún mi tí mo bá sùn. Lọ́pọ̀lọpọ̀ ìgbà tí mo bá sùn ní alẹ́, ó máa ń sábà rọrùn fún mi torí gbogbo wàhálà tí mo ti ṣe ní àti tí aarọ̀, a lè jẹ́ kí ara mi kó balẹ̀ tí mo bá sùn ní alẹ́. Ó máa ń rọrùn fún mi lọ́pọ̀lọpọ̀ ìgbà, mo sì fẹ́ràn láti máa sùn ní alẹ́.

Mo fẹ́ràn ìmole òwúrọ̀ púpọ̀ púpọ̀ ju ìrọ̀lẹ́ lọ torí ìmole òwúrọ̀ sábà máa ń jẹ kí n rí àwọn ohun tí mo bá fẹ́ ṣe ṣe lásìkò, kò kí ń jẹ́ kí n ní wàhálà àbí ìdáàmú kankan tí mo bá fẹ́ jẹ́, tí mo bá fẹ́ ṣe iṣẹ́ òwúrọ̀. Ìmole òwúrọ̀ dára púpọ̀ púpọ̀, mo sì máa ń fẹ́ ṣe gbogbo ohun tí mo bá fẹ́ ṣe ní ìmole òwúrọ̀

Ìgbádùn mi ni ohun tí mo fẹ́ràn, ohun tí mo sì fẹ́ràn láti máa fi gbádùn ara mi. Òhun ni kí n mú ẹyin ọtí ẹlẹ́rìndòdò pẹ̀lú ẹyin kí n mú ọtí ẹlẹ́rìndòdò kin sì jókòó sí ibi tí afẹ́fẹ́ bá wà, kin sì máa ra bù sínú igbá kékeré kín sì ra máa gbe mú. Òhun ni mo fẹ́ràn láti máa fi gbádùn ara mi lọ́pọ̀lọpọ̀ ìgbà.

Ìgbà tí mo kẹ́yìn lọ sí ilé ìkàwé jẹ́ ìgbà tí mo wọ ilé ìwé girama tí à ń pè ní ilé ìwé gíga higher institution. Ìgbà tí mo rí i pé àwọn akẹgbẹ́ mi iṣẹ́ tí wọ́n sọ fún mi pé a ní ní ọjọ́ náà, mo rí i pé mi ò tí ì ní ìmọ̀ rẹ̀ ni kò jẹ́ kí n lọ. Mo sì wo pé ìgbà tí ó ku emí nìkan nílé, ni mo fi dúró sí ilé tí mio fi lọ.

Mo ti rin ìrìn àjò lọ sí ìlú mii láti lọ wo ọ̀rẹ́ mi torí wípé mo gbọ́ pé àwọn aya rẹ̀ bímọ. Mo sì fẹ́ràn ọ̀rẹ́ mi dẹ́nú dẹ́nú láti lọ kí i lọ́pọ̀lọpọ̀ ìgbà.